Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? A ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tí mo fẹ́ràn nínú ọdún, àmọ́ èyí tí mo fẹ́ràn jù lọ nínú gbogbo àwọn oṣù yìí ni oṣù December. Kí nìdí tí mo sì fi fẹ́ràn oṣù December? Ìdí ni wípé ó jẹ́ oṣù tí a máa ń ṣe ayẹyẹ ọ̀pọ̀lọpọ̀. Láàkọ́kọ́ ó jẹ́ oṣù ìbí mi. Ó jẹ́ oṣù tí mo maa n ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi. Èmi àti àbúrò mi ni wón ṣe ayẹyẹ ọjọ́ ìbí wa ní oṣù December ni. Lẹ́ẹ̀kejì ó jẹ́ oṣù tí a máa ń ṣe ọdún kérésì. Nígbà tí èmi, àwọn ẹbí mi, ọ̀rẹ́ mi, ojúlùmọ̀ mi, àwọn olólùfẹ́ mi tí a máa ń pàdé máa ń parapọ̀ láti ṣe ayẹyẹ tí a sì mú, tí a sì máa jẹ, tí a sì máa ṣe ohun rere lọ́pọ̀lọpọ̀ papọ̀ nínú oṣù yìí. Oṣù December jẹ́ oṣù tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nítorí àwọn ǹkarere púpọ̀ máa ń ṣẹlẹ̀ nínú oṣù yìí. Àwọn oṣù mí ì tí mo fẹ́ràn iyẹn oṣù àkọ́kọ́ nínú ọdún náà, oṣù January. Mo fẹ́ràn rẹ̀ nítorí pé ẹgbọ́n mi náà ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ nínú oṣù àkọ́kọ́ yìí. Mo-- ọmọ ọ̀rẹ́ mi náà ṣe ayẹyẹ ọjọ́ ìbí náà nínú oṣù àkọ́kọ́ iyẹn January. Ọ̀ á mo láwọn ọ̀rẹ́ náà tí wọ́n se ń kan rere náà nínú oṣù àkọ́kọ́. Oṣù ké-- àwọn oṣù mí ì tí mo sì fẹ́ràn ni oṣù kẹta ọdún iyẹn oṣù March àti oṣù kẹrin ọdún iyẹn oṣù April. Àwọn oṣù mejeji yii àwọn ọ̀rẹ́ mi tímọ́tímọ́, àwọn náà máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí tí a sì máa ń parapọ̀ láti ṣe ǹkanrere láti tì ṣe nǹkan tó múni wá dùn. A máa ń jáde lọ́pọ̀lọpọ̀, a sì máa ń dá, máa ń mú inú ara wa dùn, a sì máa ń dá ara wa lára yá. Àwọn oṣù mìíràn tí mo fẹ́ràn bí i oṣù karùn-ún, èyíun jẹ́ ayẹyẹ ọjọ́ ìbí àwọn ẹgbọ́n mi bẹ́ẹ ni áti ọdọ̀ apa ọ̀dọ̀ àwọn ìyá mi. Òtún jẹ́ oṣù tí ọkọ egban mi náà máa n ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Àwọn oṣù mí ì tí mo fẹ́ràn ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ àmọ́ oṣù December ló jẹ́ oṣù tí mo fẹ́ràn jù. Lẹ́yìn náà oṣù àkọ́kọ́ nínú ọdún àti oṣù kẹta àti oṣù kẹrin nínú ọdún àwọn oṣù tí mo fẹ́ràn jù lé léyìí.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Ara àwọn nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn láti ìgbà tí n bá ti ṣiṣẹ́ láti àárọ̀ títí di ọwọ́ ìrọ̀lẹ́. Màá ṣí wọ́ iṣẹ́, màá sinmi díẹ̀, màá dàrà mí ní àrà yá. Tó báti di ọwọ́ ìrọ̀lẹ́ aago mẹ́fà sí aago méje, màá ti dáná oúnjẹ tí mo fẹ́ jẹ fún ìrọ̀lẹ́. Lẹ́yìn ìgbà tí mo bá ti dáná, màá ríi pé ó dà dáadáa kí n tó lọ sùn. Ara ìdí si ní mo máa ń tètè jẹun rè, mi ò fẹ́rẹ̀n kí n máa jẹun súnmọ́ àkókò tí mo bá fẹ́ sùn. Àwọn dókítà ní wípé kò dára. Lẹ́yìn ìgbà tí n bá ti dáná tí mo jẹun ní ọwọ́ ìrọ̀lẹ́, mo lè rìn káàkiri díẹ̀ láti jẹ́ kí oúnjẹ náà kó dà. Mo lè jókòó díẹ̀ kin tún ṣe eré ìdárayá, mo lè wo fíìmù tàbí kí n máa tẹ fọ́ọ̀nù mi. Ẹ̀rọ tí a fi ń pè tí a fi ń bá àwọn ọ̀rẹ́ àti àwọn olólùfẹ́ wa sọ̀rọ̀, mo lè pe wọ́n, mo lè bá wọn sọ̀rọ̀ lórí fóònù mi. Lẹ́yìn náà kí èèyàn tó lọ sùn, màá ríi wípé mo gba àdúrà alẹ́ kí n tó lọ sí orí ìbùsùn mi torí èyí ṣe kókó gan. Àdúrà alẹ́ jẹ́ nǹkan kokọ̀ tí mo máa ń ṣe. Màá pe ọ̀rẹ́ mi àti èyí táa jọ ń gbé ilé, màá ní kí ó padà wá kó wá sí inú ilé, èyí un tí ó bá wà níta. Màá dè nì ko je kase àdúrà kí a tó lọ sùn. Lẹ́yìn ìgbàtí á bá gba àdúrà tán, kálukú lowu á lọ sí inú iyàrá rẹ̀. Màá rí i dájú wípé mi ò gbé fọ́ọ̀nù sí ẹ̀gbẹ́ mi kí n tó lọ sùn. Màá ti fi fọ́ọ̀nù mi ká lẹ̀ fún bí iṣẹ́jú kan àbí bí iṣẹ́jú ọ̀pọ̀lọpọ̀ torí kò dáa kí ẹ̀eyan ma tẹ fọ́ọ̀nù lọ sùn. Bẹ́ẹ̀ ni àwọn dókítà, bẹ́ẹ̀ ni wọ́n sọ. Ara àwọn nǹkan tí mo máa ń ṣe lẹ́léyi kí n tó lọ sùn, maṣírí wípé orí ìbùsùn mi mo ti tó dáadáa, mo ti gbọ́n wípé kò sí ìdọ̀tí, kò sí yẹ̀pẹ̀ lórí ìbùsùn mi kí n tó sùn. Bẹ́ẹ̀ ni màá sì wọ aṣọ tó bo ara mi ìyẹn tí n bá ríi pé òtútù mú ní òru. Màá sì fi aṣọ bora tí mo bá ti fẹ́ sùn.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ rẹ ṣe iṣẹ́? Àwọn ẹlẹgbẹ́ mi, ka bá jẹ́ wí pé àjọ ní iṣẹ́ àṣepà kàn, bóyá ní ilé-ìwé, a jọ máa pára pọ̀ ní ẹyọ kọ̀ọ̀kan aá jọ jíròrò lórí bí a ṣe máa ṣe iṣẹ́ náà dáradára. Àti wí pé bí a ṣe máa ṣe ní àṣeyọrí ní ẹnu iṣẹ́ náà. Nítorí wípé tí a bá jọ jìjọ fọwọ́sowọ́pọ̀, òun ló máa mú àṣeyọrí wá nínú iṣẹ́ náà. Bí a ṣe máa ń bá ara wa ṣiṣẹ́, a á rí i wípé kò sí èèyàn kankan tó yọ sílẹ̀ nínú wa. Gbogbo wa ni yóò fi agbára àti ẹ̀mí rẹ̀ sí iṣẹ́ náà. Ìdí tí a sì ní láti fi ọwọ́ sowọ́ pọ̀ leléyìí. A á jẹ́ kí kálukú kó sọ nǹkan tó ní èrò, gbogbo èróńgbà rẹ̀, gbogbo ọgbọ́n àti òye àti ìmọ̀ tó ní nípa iṣẹ́ náà. A á jẹ́ kí olúkúlùkù kó fi ọgbọ́n rẹ̀ kalẹ̀ 'lẹ̀, áá sì jọ jírórò. Àá sì wò èyí tí a lè múlò nínú rẹ̀. Aà gbudọ̀ jẹ́ kí èèyàn kankan kó yọ sẹ́yìn nínú iṣẹ́ yẹn torí gbogbo wa la jẹ́ ẹni tó jẹ́ kókó ní àṣeyọrí iṣẹ́ tí a fẹ́ ṣe. A dẹ̀ ri pé kò sí ìjà ní àárín wa. Gbogbo nǹkan tí a fẹ́ ṣe, a á pe gbogbo wa kárí pé gbogbo wa ni a fi ọwọ́ sí i. Gbogbo wa la fi ẹ̀mí wa sí i. Gbogbo wa la lo ọgbọ́n wa àti ìmọ̀ wa táa fi sí inú iṣẹ́ náà. Torí àṣeyọrí iṣẹ́ yìí, ti gbogbo wa ni. Tí iṣẹ́ náà ò bá sì yọrí, gbogbo wa ni aá gba ẹ̀bi náà. Ìdí tí a ṣe gbudọ̀ gbé gbogbo wa ní kálukú. Gbogbo wa ló gbọ́n ní ọwọ́ nínú àṣeyọrí iṣẹ́ yìí. A máa jẹ́ kí ẹgbẹ́ gbogbo wa kí a ní ọwọ́ nínú àṣeyọrí iṣẹ́ náà. A à ní jẹ́ kí èèyàn kan kó wá káwọ́ gbéra kó máa wò kí àwa yòókù máa ṣiṣẹ́. Rárá o, gbogbo wa lo gbudọ̀ ní ọwọ́ nínú àṣeyọrí iṣẹ́ yìí. Bí a ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ wa ṣiṣẹ́ leléyìí, a à ní sọ̀rọ̀ tí ò dáa sí èèyàn kankan. A à ní jẹ́ kí ìjà ṣẹlẹ̀ tàbí èdè àìyedè a à ní jẹ́ kí wàhálà wà láàárín wa. Àá jẹ́ kí inú wa dùn síra wa. A jẹ́ kí fọwọ́sowọ́pọ̀ wa. Ní báyìí ni a ṣe lè rí pé a ṣiṣẹ́ náà dáadáa. A sì ṣiṣẹ́ yẹn náà dé àṣeyọrí.

Ṣé o máa ń ṣe ìdárayá? A, lọ́pọ̀lọ́pọ̀ èmi máa ń ṣe ìdárayá. Ka ní wípé lẹ́yìn ìgbà tí mo bá ti ṣe iṣẹ́ tí mo ní fún ojúmọ́ kan láti àárọ̀ títí di ìrọ̀lẹ́. Ọwọ́ ìrọ̀lẹ́ ni èmi máa ń lò fún ìdárayá. Màá ti ṣe ìwàrí bíi dájú pé mo ti ṣe iṣẹ́ tán, màá ti pa iṣẹ́ ti, màá sinmi díẹ̀. Lẹ́yìn náà, màá wá ṣe àwọn eré ìdárayá bíi pé kí n mú ẹ̀rọ alágbeka mi, ìyẹn fóònù. Màá mú, màá bẹ̀rẹ̀ sí ní bá àwọn ọ̀rẹ́ mi àtàwọn olólùfẹ́ mi, a máa bá wọn sọ̀rọ̀. A máa máa jíròrò, a máa máa pè, a lè máa ṣe ẹ̀fẹ̀ ká mọ́ sọ àwọn ọ̀rọ̀ tó mú inú ẹni dùn àbí tí ó mú ara èèyàn yá gáagáa. Bẹ́ẹ̀ sì ni mo lè tan tẹlifíṣàn mi kí n mọ wo fíìmù lóre kòrè, àwọn fíìmù tí mo rí wípé ó dáa fún ìdárayá. Nígbà mìíràn, mo dè tún lè dìde pé kí n rìn jáde díẹ̀ ní àdúgbò mi, tàbí mo lè rìn lọ sí ilé oúnjẹ kí n sọ wípé mi ò ní dáná n irọ̀le yìi o wípé ilé oúnjẹ mo ti fẹ́ lọ ra jẹun níbẹ̀ báyìí. Mo lè ṣe ìdárayá bẹ́ẹ̀ náà. Mo lè jókòó kí n bá àwọn èèyàn tuntun sọ̀rọ̀ kí a bá ra kíra wọn, kí a lè sọ àwọn ọ̀rọ̀ tó mú inú ẹni dùn. Ìgbà mìíràn máa jẹ́ láàárín ìgbà tí ọ̀sẹ̀ bá ti parí, ìyẹn tá ń pè ní wíkẹ́ẹ́ndì, èmi àti àwọn ọ̀rẹ́ mi a lè lérò ká sọ̀rọ̀ káàkiri níwípé a fẹ́ jáde láti lọ ṣe ìdárayá ní ibi tí a bá ti mú. Ó lè jẹ́ ilé oúnjẹ ni, ó lè jẹ́ bí ọjà kékeré, ìyẹn tá ń pè ní supermákẹ́ẹ̀tì ká jáde lọ síbẹ̀ ká lọ ṣe ìdárayá náà níbẹ̀. Ibi tí a ti tún lè lọ, a lè lọ ilé ijó náà, a lè lọ àwọn ibi tí wọ́n ń pè ní klọ́ọ̀bù àbí lounge ká lọ ṣe ìdárayá n bẹ́ẹ̀. A lè mú àwọn ọtí ẹlẹ́rìndòdò díẹ̀ díẹ̀ níbẹ̀ ngba ta bá jáde. Bí èmi ṣe máa ń ṣe ìdárayá temi lè yìí.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera àlọ́pọ̀lọ́pọ̀? Èmi máa ń jẹ àwọn oúnjẹ tí a mọ̀ wípé ó dáa fún ìlera, tó lè jẹ́ kí ìlera wa kó ṣe dáadáa, kí ìlera wa kó ṣe géégé, kó jẹ́ kí ara wa kó jí pípé. Àwọn oúnjẹ mìíwàn tí a kàn máa ń jẹ fún ẹ̀fẹ̀, àwọn oúnjẹ mìíwàn tí kò rí lè bá ara wa mu, ṣùgbọ́n a máa ń jẹ nígbà mi. Àwọn oníṣègùn yẹn, àwọn dókítà, wọ́n máa ṣèṣì fún wa ní, ehn, ọgbọ́n àti ìmọ̀ nípa àwọn oúnjẹ tí a lè máa jẹ tó dáa fún ìlera ara wa. Àwọn oúnjẹ yìí jẹ́ àwọn oúnjẹ tí kò ń ṣe àwọn oúnjẹ tí a lè sọ wípé wọ́n ní kẹ́míkà nínú ara. Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera àlọ́pọ̀lọ́pọ̀? Àwọn oúnjẹ yẹn òún ṣe àwọn oúnjẹ tí a lè máa lo magí àbí iyọ̀ fún. Ayé, ó rara o. Àwọn oúnjẹ, ó jẹ́ bí àwọn èso, àwọn, a lè sọ pé bí àwọn ẹ̀fọ́, àwọn oúnjẹ bí ewébẹ̀, bí ewédú, àwọn oúnjẹ tí a lè mú ní oko tí kò ṣe pé àti ọjà àbí àwọn oúnjẹ tí wọ́n ti páàkì jẹ́ tó jẹ́ pé àwọn oúnjẹ bí machine ni wọ́n fi ṣe wọ́n. Àwọn oúnjẹ eri kò dáa fún ìlera. Àwọn oúnjẹ tó wá gẹ́gẹ́ bí oúnjẹ tuntun láti oko, àwọn oúnjẹ ilé yìí ó dáa fún ìlera torí àwọn oúnjẹ yìí kò ní kẹ́míkà nínú wọn rara. Ó ń ṣe àwọn oúnjẹ tí ìyẹn ó jẹ, tí ó mọ̀ bá ara ìlera ara èèyàn jẹ́. Owurọ àwọn oúnjẹ yìí kọ́ ni à ń sọ. Àwọn oúnjẹ tí bí èèyàn bá jẹ́, ó máa máa mú ẹ̀mí èèyàn gùn, ó máa máa jẹ́ kí ara èèyàn jí pepé, ó máa máa kò ní jẹ́ kí ẹ̀yàn máa ṣa àìsàn ní òré kóòré. Àwọn oúnjẹ yìí ni a sọ pé ó dáa fún ìlera. Tori yí fẹ́ láti máa jẹ àwọn oúnjẹ yìí lọ́pọ̀lọ́pọ̀ torí èyí pé mi ò fẹ́ ṣe àìsàn, mo fẹ ní ìlera pípé.

Nígbà wo ni mo máa ń fọ ọkọ̀ rẹ? Àh! Ìgbà tí mo máa ń fọ ọkan mi. Ni àkọ́kọ́ náà èmi ò tíì ní ọkọ̀. Àmọ́ mo lérò láti ra ọkọ̀ láìpẹ́ layìíjina náà torí mo, mo dájú wípé ọ, ọkọ̀ mi ń bọ̀ lọ́nà. Ọlọ́run á ṣètò owó fún èmi náà. Àmọ́ àwọn ọ̀rẹ́ mi àbí ẹbí mi, àwọn òbí mi nígbà mìíràn tí wọ́n bá ti ń lo ọkọ̀, ti wọn ti lòó dọ̀tí, mo máa bá wọn fọ ọkọ̀ yìí. Àbí nígbà mìíràn tí wọ́n bá fẹ́ lọ sí ibi iṣẹ́ láàárọ̀ kùtùkùtù tẹ̀ mí ọ̀sì jáde kúrò nílé, wọ́n lè ní pé kí n sáré bá wọn nu ọkọ̀ náà nù àbí kí n tọ́jú inú ọkọ̀ àti ara rẹ̀. Ní ìgbà yìí ni mo le bá wọn fọ ọkọ̀ yẹn, ìfọ̀ tí o mọ́ tóní tóní. Ọkọ̀ ìgbà mí ì tí wọ́n bá jáde tí máa rí wípé ọ̀sẹ̀ tuntun la fẹ́ mú tí mo sì mọ̀ wípé ti ṣe lo ọkọ̀ yẹn ni àárín ọ̀sẹ̀ tó kọjá. Èmi fúnra mi ní ọjọ́ Satide, màá gbé ọkọ̀ náà síta, màá lẹ̀ fọ àti inú àti ìta rẹ̀. Màá fọ tí o mọ́. Mi ò mọ̀ bí wípé àwọn oníkàwọ́ ṣí ló bá wọn fọ̀. Bẹ́ẹ̀ ni èmi ṣe máa ń fọ ọkọ̀ mi. Àwọn ìgbà mí tí wọ́n bá ní ìjáde àbí ìdáwo tí a fẹ́ lọ tí ọkọ̀ náà kò sì dọ̀tí jẹ, èmi máa tún bá wọn fọ̀. Màá fọ tí o mọ́ tí kò ní sí ìdọ̀tí kankan ní ara rẹ̀ tàbí ní inú rẹ̀. Àwọn ìgbà tí mo máa ń bá wọn fọ ọkọ̀ nílé, èmi náà sì mọ̀ wípé èmi náà máa ti ní ọkọ̀ ti èmi náà. Àwọn ìgbà tí ì bá ti bẹ́ẹ̀ jáde tí máa rí pé ó ti dọ̀tí. Ní àwọn ìgbà yìí ni èmi náà máa ma fọ àwọn ọkọ̀ ti èmi náà. Bẹ́ẹ̀ ni.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀ rẹ? Bẹ́ẹ̀ ni, a máa ń ṣe ìwádìí wọn o, mo máa ń ṣe òfin tó tó àwọn tí a jọ n siṣẹ́ pọ̀, boya ní ilé ìwé ni tàbí ní ibi iṣẹ́. Àwọn tí a jọ n siṣẹ́ pọ̀ yìí, a mọ̀ pé olúkúlùkù ènìyàn ló ní bí olohun se dáa, kaluku ló ní bó se wà pẹ̀lú o, ìwà rẹ̀, pẹ̀lú bí a ṣe máa ń múra, bá ṣe máa ń sọ̀rọ̀, bá ṣe máa ń bá àwọn èèyàn ní àjọṣepọ̀ nígbà mìí. Kaluku ló yàtọ̀, ni ọlọ́hun dá a ní ọ̀tọ̀ọ̀tọ̀. Idi eleyii nì èèyàn gbodo ṣe mọ̀, èèyàn tí èèyàn bá ṣe iṣẹ́ pọ̀, gbogbo èèyàn tí eeyan báa ń bá dówó pọ̀, ìyẹn gbudo mọ̀ wọ́n dáadáa, bí èèyàn gbọ̀ mọ́ irú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ, bí wọ́n ṣe ń sọ̀rọ̀, bí wọ́n ṣe máa ń ronú, bí ọgbọ́n wọn ṣe mọ́, bí òye wọn náà àti ìmọ̀ wọn lórí iṣẹ́ tí a jọ n ṣe papọ̀. Eeyan gbudo mọ̀ wọ́n dáadáa, eeyan gbudo mọ̀ bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀, eeyan gbudo mọ̀ bí igba tan máa ń bínú, eeyan gbudo mọ̀ ìgbà tí inú wọn náà máa ń dùn láti mọ̀ bí èèyàn o ṣe máa bá wọn ṣe iṣẹ́ papọ̀. Ìgbà tí aba sì fe siṣẹ́ pọ̀, bí eeyan báa ti mọ̀ àwọn nǹkan tó jẹ́ kò kó nípa àwọn alábáṣiṣẹ́ pọ̀ èèyàn, eeyan o mọ̀ àwọn nǹkan tí ó yẹ kí èèyàn ṣe àti àwọn nǹkan tí ò yẹ kí èèyàn ṣe. Nítorí pé tí a bá ní iṣẹ́ kan tó yẹ kí a jọ ṣe papọ̀, tí a bá fẹ́ kí iṣẹ́ náà yọrí, a gbọ̀dọ ní ìfọwọ́sowọ́pọ̀ ni, a gbudọ jẹ́ kí ǹkan kan kó wọ àrín wá. Níṣe ẹ sì gbòògbò mọ̀ àwọn alábáṣiṣẹ́ pọ̀ èèyàn léyìí.

Báwo ni o ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? À, bí èmi ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́, ó dá lé lórí irú ìrìn àjò tí mo máa fẹ́ rin. Àkọ́kọ́ náà, tí n bá jí ní àrọ̀ tí mo ti múra tán. Mo lè ní èèyàn bóyá bí àwọn tá jọ ń gbé àdúgbò, bóyá èyí tó bá ní ọkọ̀ àbí, maṣíìnì nínú wọn. Bá ṣe, bá ṣe kongé ẹni náà lójú ọ̀nà, ẹni náà lè bu ràn mí lọ́wọ́, ó lè gbé mi dé títí tí màá ti rí ọkọ̀. Àbí ìgbà mí tí ó bá jẹ́ wí pé ẹni náà ń lọ sí ọ̀nà ibi iṣẹ́ mi, ẹni náà lè rán mi lọ́wọ́ kó gbé mi dé ibi iṣẹ́. À máa, ìgbà mí tí mi ò bá rí ẹ̀yàn kankan láti gbé mi, ìrìn àjò mi dé títí ibi tí màá ti gbé ọkọ̀ fẹ́ tó ìṣẹ́jú mẹ́wàá. Nígbà tí mo bá sì ti múra tán láti jáde lọ sí ibi iṣẹ́, màá rìn dé ojú títì ni. Lẹ́yìn ìgbà tí n bá ti rìn dé ojú títì tán, tí bá wá ṣe dúró, màá máa fi ọwọ́ dá korope tó tí mo rí pé òun rinlo sí ọ̀nà ibi iṣẹ́ mi. Korope ní mo sábà máa ń gbé ní àárọ̀ tí mo bá lọ sí ibi iṣẹ́. Àwọn korope yìí ni màá gbé, màá dè dárúkọ ibi tí mo nlọ gangan fún wọn tí wọ́n a dá gbé mi dé ibi iṣẹ́ mi. Bẹ́ẹ̀ ni bí èmi ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ lẹ́lẹ́yì. Bá ṣe pàdà bó ọ̀nà, korope náà ni yóò gbé mi ní ibi tí mo ti gbé korope ní àárọ̀. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà wà tí ó jẹ́ wí pé tí mo bá lọ sí ibi iṣẹ́, mo sì ti lò gbé ọ̀kadà àbí kẹ̀kẹ́ mọ́ruwa. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí àwọn, ǹkan ìrìn àjò lẹ́lẹ́yì àwọn táa máa fi ń ṣe ìrìn àjò lọ sí ibi iṣẹ́, àwọn ni mo dá rúkọ yìí. Bí èmi ṣe máa ń rin ìrìn àjò mi lẹ́lẹ́yì lọ sí ibi iṣẹ́ ní ojoojúmọ́. Bẹ́ẹ̀.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Bí Ọlọ́run bá ti fún mi ní oore-ọ̀fẹ́ láti rí ọjọ́ mìíràn, èmi a máa jí nígbà mí bí ọwọ́ ago mẹ́rin àbọ̀ ní àárọ̀ àbí ọwọ́ ago márùn-ún ní ọjọ́ Jùmọ̀. Bá ti jí bí ọwọ́ ago márùn-ún yẹn ní àárọ̀ báyìí, alákọ́kọ́ nǹkan tí màá ṣe ni wípé kí n gbáa dúró, kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè fún oore-ọ̀fẹ́ láti rí ọjọ́ mìíràn. Ìyẹn àdúrà ni nǹkan tí mo kókó máa ń ṣe tí mo bá jí ní òwúrọ̀. Nígbà tí màá ti ṣe àdúrà tán fún bí i boya ìṣẹ́ ju mẹ́ mẹ́wàá bẹ́ẹ̀, mo tún lè lẹyin gbà tí màá ti ṣe àdúrà tán, màá ṣe nǹkan tí a ń pè ní exercise. Màá rí wípé mo ṣe bí iṣẹ́ àwọn exercise tí ó jẹ́ kí ara mi kó tún jí pípé tó ń mú ara mi koró le dáadáa fún iṣẹ́ òjọ́. Lẹ́yin náà màá tọ́jú agbègbè mi, màá tọ́jú inú yàrá mi, màá tọ́jú orí bẹ́ẹ̀dì mi, màá gbálẹ̀, màá rí pé gbogbo gbogbo agbègbè mi ló mọ́ tónítóní. Lẹ́yìn náà tí mo bá jí, màá ṣe tán. Mo lè rí i wípé bóyá kí n sare ṣe oúnjẹ díẹ̀ fún àárọ̀. Ìyẹn tó bá ṣe koko, ìyẹn ti o bá wa ṣe koko, mo lè fi kalẹ̀ kí n bẹ̀rẹ̀ iṣẹ́ òjọ́ mi fún àárọ̀ torí òwúrọ̀ ni ọjọ́. Alákọ́kọ́ tí màá ṣe fún àwákàtí márùn-ún, ìyẹn ṣe koko. Bẹ́ẹ̀ ni bi mo se máa ń jí ní òwúrọ̀ lelei. Àwọn nǹkan tí mo sì tun máa ń ṣe lẹ́yìn tí mo bá jí náà ni mo darúkọ yìí. Mo ti darúkọ máa jí ní ago márùn-ún àárọ̀, màá gba àdúrà, màá ṣe exercise, màá gbá agbègbè agbègbè mi, màá rí pé wọ́n tónítóní, màá fẹ́ dáa dáná, màá tètè lọ dá, màá dẹ bẹ̀rẹ̀ iṣẹ́ mi fún ọjọ́ yẹn. Ìyẹn ni òwúrọ̀ kùtùkùtù.